Rárá o, n kò tíì lọ sí Àgọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n jọ̀wọ́ sọ adirẹ́sì pàtó rẹ̀ fún mi kí n lè rí lórí máàpù. Ọ̀pọ̀ ní ó ń jẹ́ Àgọ́ ní orílẹ̀èdè Nàìjíríà, bí àpẹẹrẹ Àgọ́ ìwòye, Àgọ́ ààrẹ, Àgọ́ odò, tàbí àdúgbò mìíràn tó ń jẹ́ Àgọ́ ní ìlú ńlá bí Ìbàdàn tàbí Èkó. Tóbá tún lè ṣàlàyé ibi tó ń sọ yìí dáadáa, màá lè ràn ọ́ lọ́wọ́ láti mọ ibẹ̀.